Ehn, o ní àsìkò tí mo máa ń pàdé àfojúsùn títà mi, kì í ṣe ní gbogbo ìgbà. Àwọn ìgbà mìíràn wà tí mo bá ní àfojúsùn àbí àwọn nǹkan tí ó wù mí láti ṣe ní àsìkò kan tàbí àsìkò mìíràn, ó máa bọ́ sí bí mo ṣe fẹ́ yẹ kí ó bọ́ sí. Ṣùgbọ́n ní ìgbà mìíràn bí mo ṣe fẹ́ yẹ kí ó rí, eh, kò ní rí bẹ́ẹ̀ ní ìgbà mìíràn. Eh, mo sì máa ń wò pé tí, eh, àfojúsùn títà mi ti bá pàdé rẹ̀, ìfẹ́ Ọlọ́run ni láti rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí mi ò bá ṣẹ̀ pàdé rẹ̀ tí mo ti fi gbogbo akitiyan, mo ṣe gbogbo akitiyan tí mo sì fi gbogbo agbára mi wá nǹkan yìí tí àfojúsùn títà rẹ̀ tí ò bá sì bọ́ sí, màá sì gbà pé àmúwa Ọlọ́run ni pẹ̀lú. Eh, kì í ṣe gbogbo ìgbà ni àwọn ènìyàn máa ń pàdé àfojúsùn títà wọn. Bẹ́ẹ̀ ni ó bọ́ sí ọ̀dọ̀ èmi náà. Mo mọ̀ tọkàntọkàn pé kì í ṣe gbogbo àfojúsùn mi ni ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run láti, à, pàdé àfojúsùn yìí. Eh, nígbà tí mi ò bá ṣẹ̀ pàdé rẹ̀, mo máa gbá kámú, eh, pé kì í ṣe ìfẹ́ Ọlọ́run fún mi ni láti pàdé àfojúsùn náà.

Mi ò ní àgbàlá òjo ní ilé mi. Ilé tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́ kìí ṣe èmi ni o kọ́ ilé náà. Iṣẹ̀ ni mo gba ilé náà lọ́wọ́ ẹni tí ó kọ́ ilé rẹ̀. Nígbà tí ẹni náà sì kọ́ ilé rẹ̀ kò kọ́ àgbàlá òjo sí ilé náà. Nítorí náà, mi ò ní àgbàlá òjo.

Ẹ̀yìn kì í fọ́ mi. Nítorí mo sì jẹ́ ọdọ láńgbà tí mo sì máa ń sá sókè, sá sí salẹ̀ láti ṣe nǹkan tí mo sì máa ń ṣe ìdárayá náà. Èyí kò jẹ́ kí ẹ̀yìn fọ́ mi ráárá. Nítorí náà ẹ̀yìn kì í fọ́ mi. Èyí jẹ́ ìdáhùn sí ìbéèrè tí a fún mi. Ẹ idímíràn tí ẹ̀yìn kì í fi ń fọ́ mi ni pé ní oorékòore, òun ni mo máa ń lọ sí ilé ìwòsàn láti ṣe àyẹ̀wò ara. Lati orí sí dẹ̀ atẹ́lẹsẹ̀ ni ó ṣe àyẹ̀wò ara yìí. Ẹ ìmọ̀ràn tí dókítà bá sì fún mi nípa ọ̀rọ̀ ìlera ara mi, òun ni mo máa ń tẹ̀lé. Nǹkan tí ó bá ní kí n jẹ tàbí tó bá ní kí n má jẹ, gbogbo rẹ̀ òun ni mo máa tẹ̀lé pátápátá. Ẹ irú eré ìdárayá tí dókítà tí ó bá sọ pé kí n ṣe, òun ni mo máa ṣe. Èyí tí ó bá yí sọ pé kí n má ṣe, òun náà, òun ni mi ò ní ṣe. Àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ kí, kí n ní ìlera pípé dáradára tí nǹkan gẹ́gẹ́ bí ẹ̀yìn dídùn kò sí ní ara nǹkan tí ó máa ń ṣe mí. Nítorí náà ẹ̀yìn kì í fọ́ mi. À, yàtọ̀ sí èyí, ní àràárọ̀ òun ni mo máa ń ṣe ìdárayá nínú yàrá mi nígbà tí mo bá jí tí mo máa tawọ́ délẹ̀ tí mo sì máa máa gbé ara mi sókè. Àwọn olóyèbo máa ń pè ní press up. Ẹ èyí máa ń jẹ́ kí ẹ̀yìn kí ó nà dáadáa kì í sì ń jẹ́ kí ẹ̀yìn kí ó fọ́ mi. Ẹ nǹkan yìí náà ni mo tun máa ń ṣe tí kí tí ẹ̀yìn kò fi ń fọ́ mi. Ẹ paríparí ẹ, ẹni tí ó bá jẹ́ kí ṣúgà kí ó pọ̀ jù nínú ohun tí ó bá ń jẹ, ìyen ó lè jẹ́ kí ẹ̀yìn kí ó máa fọ́. Nítorí ẹni tí ó bá ń jẹ ṣúgà jù, jẹ̀díjẹ̀dí máa pọ̀ nínú ara rẹ̀. Ó sì lè jẹ́ kí ẹ̀yìn kí ó máa fọ́. Nítorí náà èmi, emi ò kí ń jẹ ṣúgà púpọ̀. Kekere ni ìwọ̀n bá, òun ni mo máa ń jẹ. Èyí kì í jẹ́ kí ẹ̀yìn fọ́ mi. Nítorí náà ìdáhùn sí ìbéèrè yìí ni pé ẹ̀yìn kì í fọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáradára. Ni ìgbà tí mo wà ní ilé girama ní bí ogún ọdún sẹ́yìn, òhun ni mo kọ́ bí a ṣe ń gun kẹ̀kẹ́ ni ọwọ́ ọ̀rẹ́ mi kan tí ó ní kẹ̀kẹ́ ẹlẹ́mu. Nígbà tí mo wà ní ilé girama, bí, ẹm, ọdún kejì tí mo wọ, ẹẹ́, ilé ẹ̀kọ́ girama, òhun ni mo ní ọ̀rẹ́ mi kan tí ó ní kẹ̀kẹ́ ẹlẹ́mu tí ó máa ń gùn wá sí ilé ìwé. Bí ó sì ti ń gun kẹ̀kẹ́ yìí ni ó wù mí láti máa gun kẹ̀kẹ́ pẹ̀lú. Mi ò sì mọ kẹ̀kẹ́ ń gun. Àwọn ọ̀pọ̀lọpọ̀ náà, àwọn ọ̀rẹ́ mi ni ó mọ kẹ̀kẹ́ ń gun ní àsìkò náà. Nítorí náà, tí wọ́n bá ń gun kẹ̀kẹ́, èmi a kò máa wo wọ́n lásán ni. Inú mi kò sì dùn sí èyí. Nítorí náà ní ọ̀sán ọjọ́ kan bí a ṣe jáde kúrò nínú ilé ìwé ní mo lọ bá ọ̀rẹ́ mi yìí tí ó ní kẹ̀kẹ́ tí mo sì sọ fún pé kí ó kọ mí ní kẹ̀kẹ́ bí a ti ń gùn ún. Bẹ́ẹ̀ni, ọ̀rẹ́ mi yìí ni rú ẹ̀kẹ́ rẹ̀ jáde níbi tí ó máa ń fi sí, ni ó bá gbé mi sí orí kẹ̀kẹ́. Ni ó bá jókòó sí mi lẹ́yìn, ni ó bá ní kí má wọlẹ̀ pé kí má wọ wájú kí n sì má tẹ, kí ni, atẹ́gùn tí ó máa ń yí kẹ̀kẹ́ lọ síwájú. Ìyẹn táwọn olóyìnbo ń pè ní pedal. Pé kí má tẹ̀ díẹ̀díẹ̀. Bí mo sì bẹ̀rẹ̀ sí ní tẹ ni yìí, tí mo sì bẹ̀rẹ̀ sí gun kẹ̀kẹ́ yìí yípo orí pápá ìṣeré ilé ìwé mi nígbà náà. Bí mo sì ti ń tẹ́ ni kẹ̀kẹ́ yìí ń lọ síwájú. Ní ìgbà kan, ọ̀rẹ́ mi yìí ni ó bá dá kẹ̀kẹ́ náà dúró, ló bá sọ̀kalẹ̀, ló bá ní kí n bẹ̀rẹ̀ sí ní tẹ fún ara mi. Bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní tẹ́, bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní lọ díẹ̀, díẹ̀, díẹ̀. Ọ̀nà yìí ni mo gba kọ́ bí a ṣe ń gun kẹ̀kẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Lẹ́yìn náà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti gun, ti gun kẹ̀kẹ́ dáradára. Mo lè gun kẹ̀kẹ́ sáré, mo sì lè gun díẹ̀díẹ̀. Mo sì lè dúró lórí kẹ̀kẹ́ kì í sì máa gùn ún kí ó máa lọ. Nítorí náà, mo mọ bí a ṣe ń gun kẹ̀kẹ́ dáradára.

Bátìrì fóònù mi kò dúró dáadáa bí i ti tẹ́lẹ̀ mọ́. Ní ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ ra fóònù mi ní bí i ọdún mẹ́rin ṣẹ́yìn ní ọdún 2021. Bátìrì fóònù mi ó máa ń dúró dáadáa tí mo bá charge ẹ̀ ní àárọ̀ ní bí i, ká sọ pé bí i aago mẹ́fà tí mo ṣi charge ẹ̀ kí ó kúna dáradára. Mo máa lo bátìrì fóònù mi láti àárọ̀ titi di alẹ́ kó tó di pé ó kú tí n bà charge ẹ̀ ní ọ̀sán. Ṣùgbọ́n ní isin yíi, kò rí bẹ́ẹ̀ mọ́. Mo ro pé ẹ̀mí bátìrì náà ó ti ń lọlẹ̀ kò dà bíi ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ rà á ní tuntun. Ní isìn yíi, tí mo bá tún charge ẹ̀ ní àárọ̀, tí ó sì dé òkè pátápátá ní bí i aago mẹ́fà àárọ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ní isin yii, kí a tó rí aago méjìlá sí aago kan, bátìrì náà ó ti máa dà bíi ení pé ó fẹ́ kú. È, nítorí náà bátìrì fóònù mi kò dúró dáradára. Mo sì ro pé nń, nǹkan tí bátìrì fóònù mi ò ṣe dúró dáradára bí i ti tẹ́lẹ̀ ni pé, alákọ́kọ́ fóònù náà ti ń dàgbà. Ó ti pẹ́ tí mo ti rà á, è, ọdún karùn-ún bẹ́ẹ̀ ni, ọdún karùn-ún tí mo ti ra fóònù náà, òun ni, è, mo wà yí, è, fóònù náà ó ti dàgbà. Ẹlẹ́ekejì, nǹkan tí mo fi fóònù náà ṣe ó ti pọ̀ jú ohun tí mo fi ń ṣe tẹ́lẹ̀ lọ. Àwọn orin, fíìmù, è, àti àwọn géèmù tí ó wà ní orí rẹ̀ ó pọ̀ jú ìgbà tí mo rà á lọ. Nítorí náà, mò ń lo fóònù náà jú ìgbà tí tẹ́lẹ̀ lọ. Mo tún rò pé boyà eyí ní kò jẹ́ kí bátìrì fóònù náà kí ó máa dúró bí i ti ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ rà á. È, yàtọ̀ sí èyí, bí ènìyàn bá ṣe ń charge fóònù tó, òun ni ẹ̀mí bátìrì fóònù náà yóò se máa lọlẹ̀. Mo tún wò pé nǹkan mìíràn tí ó jẹ́ kí bátìrì fóònù mi kí ó lọlẹ̀ àbí tí kò fi dúró bí i ti tẹ́lẹ̀ mọ́, òun ni eleyii. Nítorí náà, ìdáhùn sí ìbéèrè yìí ni pé bátìrì fóònù mi, è, kì í dúró dáradára bí i ti tẹ́lẹ̀ mọ́. Bí i wákàtí márùn-ún sí mẹ́fà pere, oun ni o má, oun ni o máa ń lò kí ó tó di pé fóònì náà kú tí mi ò bá charge rẹ̀.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà ń ṣe àkópọ̀ fún ìrìnàjò. Tí mo bá ti fẹ́ rin ìrìnàjò lọ sí ibì kan tàbí ibòmíràn, mo máa ti bẹ̀rẹ̀ sí ní ṣe àkópọ̀ gẹ́ fún ìrìnàjò náà. Fún àpẹẹrẹ, tí mo bá ti rí pé ó ti di, ó ti ku ọ̀sẹ̀ kan sí ìgbà tí mo fẹ́ rin ìrìnàjò, mo máa bẹ̀rẹ̀ sí ní, ńi di àwọn ẹrù mi kí ó má di pé mo gbàgbé oun tí mo fẹ́ mú dání lọ sí ibi tí mo fẹ́ lọ. Mo ti máa sọ fún ìyàwó mi pé nígbà tí mo bá fẹ́ rin ìrìnàjò kí ó rán mi létí pé àwọn nǹkan báyìí ni mo fẹ́ mú dání tí mo fi sínú ẹrù tí mo ń gbé lọ sí ìrìnàjò kí ó bá wa di pé mo gbàgbé ẹ́ nǹkan tàbí òmíràn. Kó má di pé ìrìnàjò mi náà ó já sí asán tàbí gbogbo nǹkan tí mo fẹ́ ṣe níbẹ̀ mi ò ní ráyè le ṣe nǹkan náà. Nítorí náà, ẹ́n, àwọn ọ̀nà méjì wọ̀nyí ni mo máa ń gbà ń ṣe ẹ́ àkópọ̀ fún ìrìnàjò mi.

Ní ìgbà mìíràn mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Tí mo bá fẹ́ kọ́ àwọn ọmọ ní yàrá ìkẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé girama ti ìjọba ní Ìbàdàn ni ìpínlẹ̀ Ọ̀yọ́. Mo máa ń kọ́ àwọn ọmọ ní, ní ìṣẹ́jú lọ́nà ogójì, ogójì ìṣẹ́jú ni mo máa fi ń kọ́ àwọn ọmọ. Ṣùgbọ́n nígbà mí tí mo bá bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ ní, ẹ́, àkòrí nǹkan tí mò ń kọ́ wọn, tí mo bá rí pé mi ò lè parí ní àárín ogójì ìṣẹ́jú, mo máa ní láti fi bí ìṣẹ́jú mẹ́wàá tàbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kún oyè ìgbà tí ó yẹ kí n kọ́ wọn. Nítorí náà, mo lè kọ́ wọn fún bí wákàtí kan àti ìṣẹ́jú márùn-ún tàbí wákàtí kan àti ìṣẹ́jú mẹ́wàá. Ó sì dúró lórí ìgbà tí mo bá parí nǹkan tí mo bá ń kọ́ wọn. Nítorí náà, ẹ́, àwọn àsìkò wà tí mo máa ń ṣiṣẹ́ ju wákàtí tí ó yẹ kí n ṣe lọ. Yàtọ̀ sí èyí, tí ó bá di ìgbà tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá fẹ́ ṣe ìdánwò tí ó máa gbé wọn lọ sí ilé ìwé gíga ti yunifásítì, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí tó yẹ kí n ṣiṣẹ́ lọ. Fáàpẹ́rẹ́, gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé girama ti ìjọba ní Ìbàdàn ni ìpínlẹ̀ Ọ̀yọ́, a-a-agogo méjì ọ̀sán òun ni ó yẹ kí a kúrò ní ibi iṣẹ́. Ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ wọ̀nyí tí wọ́n bá fẹ́ ṣe ìdánwò tí wọ́n máa lò láti wọ ilé ìwé gíga, mo máa ń fún wọn ní, ẹ́, mo máa ń kọ́ wọn ju wákàtí tó yẹ kí n kọ́ wọn lọ. Tí ó bá yẹ kí a kú, kí n kúrò ní ibi iṣẹ́ ní ago méjì, màá sọ fún àwọn ọmọ wọ̀nyí pé kó wọ́n dúró lẹ́yìn tí a bá parí iṣẹ́. Màá sì kọ́ wọn ní àárín ago méjì sí ago mẹ́ta kí àwọn nǹkan tí mo bá ti kọ́ wọn tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ kí n máa tún lè kọ́ wọn sí kí wọ́n bá lè kojú ìdánwò tí ó ń bọ̀ níwájú wọn kí wọ́n bá sì lè ṣe dáradára. Ẹ̀, kí wọ́n bá lè wọ, ẹ́, ilé ìwé gíga ti yunifásítì. Ẹ̀, ọ̀nà báyìí àbí ìdí báyìí ni mo tún fi máa ń ṣiṣẹ́ ju wákàtí tí ó yẹ kí n ṣiṣẹ́ lọ.

Rárá o, mi ò kí ń wọ ohun ọ̀ṣọ́, e ṣùgbọ́n mo tún le sọ pé mò ń wọ ohun ọ̀ṣọ́ torí ohun ọ̀ṣọ́ ẹyẹ kan tí mo máa ń wọ òun ni ago ọwọ́. Ṣùgbọ́n yàtọ̀ sí ago ọwọ́ kò tún sí ohun ọ̀ṣọ́ kankan tí mo máa ń wọ. Ẹ gẹ́gẹ́ bí ọkùnrin, ẹ̀ yàtọ̀ sí ago ọwọ́, ẹ yẹ tí ti etí tàbí ti imú tàbí ẹ̀gbà ọrùn tàbí ẹ̀gbà ọwọ́ kò sí nkankan nínú àwọn ọ̀ṣọ́ wọ̀nyí tí mo máa ń wọ rárá. À idí ni pé ìgbàgbọ́ mi gẹ́gẹ́ bí Kristẹni tí ó múnú dóko kò fààyè gbà mí láti lu etí gẹ́gẹ́ bí ọkùnrin kí n máa fi iye etí ṣetí tàbí ti imú tàbí ẹ̀gbà ti ọrùn tàbí kí n máa fi ẹ̀gbà ọwọ́ tàbí ti ẹsẹ̀ kí n máa fi sí ara. Àwọn nǹkan báyìí e kò tán fún mi láti máa ṣe. Ìdí nìyí tí mi ò kí máa fi ń wọ ohun ọ̀ṣọ́ tí ó bá ti ju ago ọwọ́ lọ, mi ò kí ń wọ̀ rárá.

Rárá, mi ò kí ń wọ ìborùn. Ni ọ̀dọ̀wa ní apá bí, àwọn obìnrin òun ni ó wọ́pọ̀ fún láti máa wọ ìborùn, ìbá jẹ ní àsìkò ooru tàbí ní àsìkò òtútù. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkùnrin, mi ò kí ń wọ ìborùn rárá.

Rárá, mi ò kí ń ṣiṣẹ́ láti ilé. Mo jẹ́ olùkọ́ ní ilé ìwé girama ní, eh, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé ìwé girama ti ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nítorí náà, mo máa ń lọ sí ibi iṣẹ́ ni, eh, àárọ̀ tí mo ṣe máa dé ní ìrọ̀lẹ́, eh, láti ọjọ́ Ajé títí dé ọjọ́ ẹtì. Òní mo máa fi ń lọ sí ibi iṣẹ́, eh, kó, kí ń ṣe nǹkan tí ó ṣe é ń ṣe láti máa kọ́ ọmọ láti ilé. Rárá o, kò ṣe é ń ṣe. Nítorí náà, mi ò kí ń ṣiṣẹ́ láti ilé.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Oríṣi fáìlì méjì ni mo ní. Àwọn kan wà ó wà ní ibiṣẹ́ mi, àwọn kan wà tí ó sì wà ní ilé mi. Gbogbo àwọn ìwé tí ó wà nínú fáìlì pátápátá, òun ni mo máa jẹ́ kó nà dáadáa tí mo sì máa gbé sínú rẹ̀. Nígbà tí mo bá gbé sí inú fáìlì náà, mo máa wá wá ibìkan tí omi kò tí lè dà sí tàbí tí òjò kò tí lè pa tàbí tí ikán kò tí lè jẹ tàbí tí eku kò lè dé bẹ́ẹ̀, mo máa fi pamọ́ síbẹ̀. Ó lè jẹ́ ní inú báàgì mi tí mo máa ń fi aṣọ sí ní ilé tàbí kí ó jẹ́ ibìkan tí mo mọ̀ pé àwọn nǹkan tí mo ti dárúkọ, lára àkọ́kọ́ yẹn ò lè dé bẹ́ẹ̀, màá rà fi síbẹ̀ tí máa sì fi pamọ́ síbẹ̀ jẹ ẹ́. Tí ó bá jẹ́ ní ibiṣẹ́ ni, ibi tí àwọn, ibi tí a máa ń fi àwọn fáìlì sí o wà ní ibiṣẹ́ tó jẹ́ pé kò sí nǹkan kan tí ó lè bàjẹ́ níbẹ̀. Ibẹ̀ ni mo máa ń fi fáìlì mi pamọ́ sí, nítorí náà ìdáhùnsí ibéèrè yìí ni pé, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́

Rárá, mi ò kí ń ṣe yoga. Mo mọ nǹkan tí à ń pè ní yoga. Yoga dàbí eré ìdárayá tí ènìyàn máa ń ṣe láti fi lè na ara tàbí kí ó le jẹ́ kí ara rẹ̀ kí ó bọ́ sípò bí ó ṣe yẹ kí ó rí. Mo máa ń rí lórí ẹ̀rọ ayélùkára tàbí lórí àwọn social media bíi Twitter, Facebook, Instagram, TikTok níbi tí àwọn ènìyàn ti máa ń ṣe. Ó jọ bí ohun tí ó máa dára fún ara bí àwọn ènìyàn ṣe sọ̀rọ̀ rẹ̀. Ṣùgbọ́n mi ò tí ì ní àǹfààní láti lè ṣe yoga. Nítorí náà ìdáhùn sí ìbéèrè yìí ò ní pé mi ò kí máa ń ṣe yoga. Ọ̀rẹ́ mi tí ó ti lọ síbi tí wọ́n ti ń ṣe, tí ó ṣe yoga yìí, ó ti sọ fún mi pé ibi tí wọ́n ti ń ṣe, owó tí wọ́n máa ń san bẹ́ẹ̀ pé ó gara díẹ̀, owó náà lọ sókè. Èyí tó wà lára nǹkan tí ó dá mi lẹ́kun láti lè sọ pé mo fẹ́ lọ sí ibi tí wọ́n ti ń ṣe láti lè ṣe bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Mo sọ fún ọ̀rẹ́ mi náà pé mi ò nílò láti lọ sí ibi tí wọ́n ti ń ṣe, mo lè wo orí YouTube kí wò bó ṣe ń ṣe bẹ́ẹ̀ kí n sì máa tẹ̀lé wọn bí wọ́n ṣe ń ṣe. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi sọ pé kò lè rí bí ó ṣe yẹ kí ó rí, kò lè dàbí ìgbà tí mo bá lọ sí ibi tí mo ti máa rí ẹni tí ó máa sọ pé "ṣe báyìí tàbí ṣe bẹ́ẹ̀ yẹn" kí n ba lè rí èsì tí mo fẹ́ rí ní ara mi. Mi ò tí ṣe yoga rí, mo máa fẹ́ ṣe é ní àìpẹ́ ní àìjí̀nà.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà ni orí máa ń fọ́ mi. Ní ìgbà tí mo bá ti ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀, agàgà ìgbà tí mo bá ṣiṣẹ́ nú òòrùn tí òórùn pamí dáradára. Ìgbà yìí, òun ni mo máa ní ẹ̀fọ́rí. Yato sí àsìkò yìí. Ìgbà mìíràn tí mo máa ń ní ẹ̀fọ́rí nígbà tí mo bá ní, ibà, tí ibà bá ń ṣe mí. Ẹ̀ẹ̀, mo lè ní ẹ̀fọ́rí ní àsìkò tí, ẹ́ẹ̀, mo bá ní ibà. Nígbà tí mo bá ní ẹ̀fọ́rí látàrí iṣẹ́ ṣíṣe tàbí tí òórùn bá pa mí dáradára, tí mo bá ti délé tí mo sì bu omi sí orí tí mo jẹun tí mo sì sinmi tí mo sì lo parasitamọ́ọ̀ sí i. Ká tó rí bí i ọgbọ́n ìṣèjú sí wákátí kan, orí tó ń fọ́ mi náà yóò lọlẹ̀. Níbí ọ̀pọ̀ ọdún sẹ́yìn, bí i ọdún mẹ́ta sẹ́yìn ni olùkọ́ mi ní ilé ìwé gíga ni ó sọ fún mi pé ẹ̀fọ́rí ó jẹ́ àmì fún ẹnikẹ́ni tí ó bá ń ṣe pé ǹkan kan wà ní ara rẹ̀ tí kò dára. Bóyá ààrùn kan wà lára rẹ̀ ni o tàbí ǹkan mìí. Pé, ẹ̀fọ́rí àmì ni fún ohun tí ó bá ń ṣe ènìyàn. Bóyá ẹni tí kò sinmi dáadáa ni tàbí ẹni tí ó ní ibà tàbí ẹni tí ó ní àìsàn kan tàbí òmíràn, òun ni ó máa ní ẹ̀fọ́rí. Tí ẹnikẹ́ni tí ó bá ní ẹ̀fọ́rí, tí ẹni náà tí ó sì lo ògùn sí i bí ó lo parasitamọ́ọ̀ tàbí tí ó sinmi, tí efori yì tí ó bá ti lò, kí ení náà kó tètè gba odò dókítà lò nítorí pé ó máa ní nkan tí ó wà ní àrà re tí ó nílò kí won tò jù re ni ilé ìwòsàn. Nítorí náà, ìdáhùn sí ìbéèrè yìí ni pé orí máa ń fọ́ mi ṣùgbọ́n ó jẹ́ àmì pé ó ní ǹkan kan tí òun ń ṣe mi lọ́wọ́lọ́wọ́.